Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? À, mo ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi ni pé, tó bá jẹ́ àsìkò iṣẹ́, àṣìṣẹ́, tó bá jẹ́ àsìkò gbogbo àtàwọn ẹni tí a fẹ́ sinmi á sinmi. Mi ò fi ń lo àsìkò lé fún ibi iṣẹ́ bẹ́ẹ̀ ni mò ṣì ń lò fún ti ibi iṣẹ́ fún ti ilé. Mo make sure pé mo ṣe everything lásìkò wọn. Bẹ́ẹ̀ ni tí iṣẹ́ bá dé, màá ṣe é. Ó sì ṣe wọ́n bá délé mo máa ń sinmi ni. Àsìkò iṣẹ́ yàtọ̀ sí àsìkò ìsinmi. B'óṣe rí n mo sọ fún yín.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Hahahaha, at all. Ẹ̀jẹ̀ mi ò fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Èmi lé o. Èmi náà kò sí sẹ́ni kankan tó fún mi ní ẹ̀jẹ̀. Amo ya mi fun yan ni eje, won si fun aya mi naa ni eje. Lágbara Ọlọ́run kò sí ní sele. Nto wan bẹ náà nu. Àmáà ẹ̀jẹ̀ tó wá fẹ́ máa mú jẹ́ pé kò fẹ́ máa sí mọ́ iyì, yóò jẹ káwọ́ náà mú àwọn òru káwọ́, ó wọ̀ lásílé. Àá sá náà rin, ìyà káà náà fún ọ l'ẹ́jẹ̀